Tábìlì iṣẹ́ mi ó jẹ́ títí ìgbàlódé ní ilé ẹ̀kọ́ tí mo ti ń ṣiṣẹ́ nítorí pé ilé ẹ̀kọ́ náà ilé ẹ̀kọ́ international ni. Fún ìdílé yìí tábìlì tí mo ń lò tó jẹ́ títí ìgbàlódé kì í ṣe tábìlì àwọn ẹlẹ́sẹ̀ mẹ́rin tí táyé jo ounn tí tó kàn jẹ bọ̀rọ̀gidí. Tábìlì ilé yìí ó ní dúrọ́wà eléyìí tí a le kó ẹrù sínú ẹ̀. Ó dẹ̀ tun ní plywood ni wọ́n fi ṣe, plywood ni wọ́n fi ṣe, àwọn pákó tí wọ́n ti, tí wọ́n ti, tí wọ́n ti, tí wọ́n ti ṣe lọ́oso.

Bẹ́ẹ̀ni mo ní irùngbọ̀n, mo ní irùngbọ̀n Nítorí pé irùngbọ̀n mi, èyí tí ó bẹ̀rẹ̀ láti ibi etí tó fi dé àgbọ̀n ni. Àwọn ẹlòmíìran irùngbọ̀n tiwọn ibi àgbọ̀n nìkan ni ó wà. Ṣùgbọ́n ìrú irùngbọ̀n tèmi, ó bẹ̀rẹ̀ láti ibi etí wá sí gbogbo àgbọ̀n mi ni. Mo sì fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn tí ó tún á mú ọgbọ́n wá. Èèyàn tó bá wà á lọ̀ apanilẹ́rìn tó mú ọgbọ́n wá, èèyàn ó fi kọ́ ọgbọ́n àkọ́kọ́ náà, èèyàn ó tún á fi dáràyà tí inú èèyàn ó dùn. Kódà gan tí ẹ̀yàn kankan bá wà ní ọkàn èèyàn tó ń dùn yàn, tí èèyàn bá ti bá àwọn àlọ́ apanilẹ́rìn, inú èèyàn yóò dùn, ọkàn èèyàn yóò ṣe ara, èèyàn ó sì yá gágá, èèyàn ó sì tún rí ọgbọ́n kan tàbí kejì kọ́ níbẹ̀.